Irun gígẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ọmọkùnrin ní pàtàkì jùlọ. Aṣiko tí o bá gẹ irun rẹ ni ó máa ṣe aṣiko tí o máa gẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí o bá jẹ́ ẹnìkan tí ó máa ń fa orí rẹ̀ dán, aṣiko tí o máa ní láti gẹ irun mìíràn, o máa jìnnà sí ẹni tí o bá lọ fi, tí o bá lọ gẹ irun rẹ̀. Irun fífẹ́ yàtọ̀ sí irun gígẹ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kí o máa gẹ irun ní òrékòré, kò sí ìdí fún ẹ láti máa ma gẹ ẹ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ni àwọn ènìyàn ṣe máa ń gẹ irun. Ẹlẹ̀míràn máa ń gẹ irun fún oge ṣíṣe, ẹlẹ̀míràn dẹ̀ máa ń gẹ irun torí kí irun rẹ̀ má lè bá a kún. Ni ọ̀pọ̀ ìgbà tí o bá gẹ irun rẹ, oríṣìíríṣìí àrà ni ń máa ń tún fẹ́ kí o fi irun náà dà. Oríṣi àrà tí o bá fi irun rẹ dá, tí o bá sú ẹ, o ní láti lọ ṣe àrà mìíràn sí orí rẹ̀. Ni ìgbà mìíràn, ẹlẹ̀míràn fẹ́ràn láti máa gẹ irun tí á pẹ́ kí ó tó gẹ ẹ̀ mìíràn. Ó tilẹ̀ jẹ́ wípé kò sí ọ̀nà kan tí a lè fi gẹ irun tí ó ṣe pàtàkì, tí ó di, tí ó ṣe dandan fún ẹnìkan ẹnikẹ́ni láti gẹ irun rẹ̀. Oríṣìíríṣìí ọ̀nà ni a máa ń gbà gé irun wa. Kò dẹ̀ sí e léyìí tí kò fi bẹ́ẹ̀ dára. Ni ìgbà mìíràn, e léyìí tí ó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ jù ni pé àwọn ènìyàn máa ń gẹ irun ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta tí wọ́n bá, tí irun náà bá ti kún. Tẹlo mìíràn kò tilẹ̀ kí n dúró di ìgbà tí irun rẹ̀ bá kún kí ó tó gẹ ẹ̀ mìíràn? Nígbà tí o bá rí pé o ní láti gẹ mìíràn ni a lọ gẹ irun mii.

Ẹlòmíràn kò tilẹ̀ mọ̀ iwulo tó wá nínú kí a máa yẹ ímélì wò. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó fẹ́ràn láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orí ẹ̀rọ ayélujára ní orí Íńtánẹ́ẹ̀tì, tí ó bá jẹ́ orí ènìyàn báyìí, wọ́n yá tí máa yẹ ímélì rẹ wò ní òrékòóré torí kò sí ìgbà tí o lè gba méséjì sí orí ímélì náà. Tí o bá ní méséjì ní orí ímélì rẹ tí o kò bá yẹ̀ ẹ́ wò, tí ó rẹ̀ jẹ́ ǹkan tí ó jẹ́ pàjáwìrì tí ó yẹ kí o ṣe, o lè pàdánù iruru ìfẹ́ ǹkan báyìí. Ǹjẹ́ ímélì wò jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí kò rẹ̀ sí òdiwọ̀n sí ìgbà tí mo lè ṣe. Nítorí eléyìí, ó ṣe pàtàkì fún mi láti máa yẹ òun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ojoojúmọ́. Kò rẹ̀ sí ìgbà tí, kò dẹ̀ sí ìgbà tí mi kò kín, tí mo máa ń ṣaláì máa yẹ ímélì wò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí pé mi ò rẹ́tí méséjì kankan láti orí ọ̀dọ̀ ẹni kankan, yiyẹ ímélì mi wò lè dikun. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa mọ̀ ǹkan tí ó ń lọ. Tí mo dẹ̀ ń láti yẹ ímélì mi wò kì í lè mọ̀ bí a mọ ní àtẹ̀jíṣẹ́ kankan láti ọ̀dọ̀ ènìyàn àbí ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Nígbà mìíràn tí mo bá ṣe, tí mo bá apply fún iṣẹ́ tí mo dẹ̀ ń retí kí wọ́n kan sí mi láìpẹ́. Ó rẹ́kọ̀ọ́rẹ́ ni màá ma wọ ímélì mi. Ṣùgbọ́n tí mi kò bá retí ǹkan kan, ó máa dẹ́kun sí ìrúfẹ́ ìgbà yìí. Ó dára púpọ̀ láti máa yẹ ímélì wò ó kéré jù ní èèmejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ní ojúmọ́ torí kí o má ba ṣe àbà, kí o má ba pàdánù àtẹ̀jíṣẹ́ tí ó ṣe pàtàkì fún ọ.

Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, ti wọn máa ń sọ wípé gbogbo ejò ni jíjẹ. Eléyii wá lára àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ó bá mi lò. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo fẹ́ràn láti máa jẹ todẹ jẹ́ wípé àwọn ilé tí mo kì í jẹ kò fi bẹ́ẹ̀ pọ̀ rara. Botilẹjẹ wípé àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá ni àwọn oúnjẹ tí ó fi bẹ́ẹ̀ bà mí lára mu. Torí mo rántí ìgbà kan tí mo lọ ṣe àgọ́banirọ̀ ní ilẹ̀ Hausa ní ìpínlẹ̀ Bauchi. Àwọn oúnjẹ ìlú wọn míràn tó yẹ kí n jẹ ò kí n fi lẹ́ mọ bí ó ṣe máa rí. Mi kò tíì gbìyànjú láti lè jẹ torí mo mọ̀ wípé tí mo bá jẹ oríṣiríṣi nǹkan ni ó lè ṣẹlẹ̀ sí mi. Mo jẹ́ ẹnìkan tí inú mi máa ṣe àṣàyàn irú oúnjẹ tí ó fi bẹ́ẹ̀ jẹ àbí kí n sọ wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń kéèsì irú oúnjẹ tí mo máa ń jẹ. Eléyìí jẹ́ nǹkan èèyàn kan tí mo ti mọ̀ torí mo mọ̀ wípé tí mo bá jẹ oúnjẹ tí kò yẹ kí n jẹ, inú mi á máa dàrú tí mo yọ̀n láti ṣọ́ra fún àti máa jẹ irú àwọn oúnjẹ báyìí. Ó ṣe pàtàkì kí o mọ irúfẹ́ oúnjẹ tí kò bá ọ lára mu. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó dára kí a máa ṣe ìwádìí kí a lè mọ irú àwọn oúnjẹ tí kò bá wa lára mu àbí àwọn oúnjẹ tí a ní allergy fún. Eléyìí jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ ní àwọn ìlú tó ti tẹ̀síwájú ju orílẹ̀ èdè Nàìjíríà lọ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń lọ ṣe àyẹ̀wò ara wọn, tí wọ́n á dẹ̀sọ̀ fún wọn wípé kí wọ́n má jẹ irú oúnjẹ báyìí. Ṣùgbọ́n ní ìgbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò tilẹ̀ mọ irú àwọn oúnjẹ tí ó bá wọn lára mu. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé tí wọ́n bá jẹ àwọn oúnjẹ kọ̀ọ̀kan inú ọ̀hún máa ń ṣe bákan bákan ó dẹ̀ ni láti máa ṣe ìgbọ̀n sẹ ní òrékórè. Ó ṣe pàtàkì kí a máa ṣe àyẹ̀wò ara wa kí a lè mọ irú irúfẹ́ oúnjẹ tí ó bá wa lára mu àti pé ìgbà mìíràn wà tó jẹ́ wípé àwọn oúnjẹ kọ̀ọ̀kan àsìkò tí a bá jẹ wọn ni ó máa fa irú nǹkan tí ó máa ṣẹlẹ̀ fún wa tí kò kì í ṣe oúnjẹ tí kò bá lára mu. Bí àpẹẹrẹ ẹni tí ó bá máa to mọ̀ wípé òun ní ibi tí òun lọ ní ọjọ́ kejì tí ó dẹ̀ lọ jẹ òkèlè tí inú rẹ̀ wá wúwo tí ó fẹ́ sùn lálẹ́. Ṣé o mọ̀ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní gbádùn ara rẹ̀ tí a dẹ̀ rò wípé òkèlè kò bá òun lára mu. Ṣùgbọ́n tí a bá jẹ oúnjẹ tó dára ní àsìkò tí ó yẹ kí a jẹ, eléyìí máa jẹ́ kí ó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lára wa ti ko dẹ̀ ní gbà òdì. Ikorira sí oúnjẹ nígbà mìíràn wà lára irúfẹ́ oúnjẹ tí o bá jẹ àti àsìkò tí o bá jẹ àti bí ẹni tí o bá ṣe bá ṣe ṣèṣì. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí o bá fẹ́ jẹ oúnjẹ tí ò jẹ rí fún ìgbà àkọ́kọ́ tí ó bá jẹ́ pé ẹni tí kò fi bẹ́ẹ̀ mọ̀ ṣe dáadáa ni ó sè é fún ọ, èròngbà rẹ́ máa jẹ́ kí pé ko rò wípé oúnjẹ náà kò bá ẹ lára mu. Ṣùgbọ́n tí ó bá fún ọ ní-- tí ó bá ní ìgbà láyè láti jẹ irú oúnjẹ yìí ní ẹ̀ẹ̀kan sì wàá rí wípé oúnjẹ náà dára, ìwọ ni o kò ti jẹ eléyìí tí ó dára níbẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti ṣìnà nítorí pé kò le sọ̀rọ̀ nígbà tí ó bá yẹ kí ó sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí Yorùbá, Yorùbá ti máa ń sọ wípé “ábèrè ọ̀nà-- á bèrè ọ̀rọ̀ kan kò ní ṣìnà”. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní-- nígbàkígbà tí ó bá wà ní ibi tí o kò mọ̀, o kò dèrí. Nítorí pé ó dára kí o lè bá àwọn ènìyàn tí o bá wà ní ibi tí o bá wà. Ó dára kí o lè bá wọn sọ̀rọ̀. Nítorí wípé tí o bá wà ní ibi tí o ò dèrí, ó ní láti rọra ṣe níbẹ̀ kí o má ba à ṣi ẹṣẹ̀ gbé. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni àwọn ènìyàn ń ksi nítorí pé wọ́n kò mọ̀ ǹkan tí oyẹ kí wọ́n ṣe. Ó ṣe pàtàkì kí a máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí a bá bá níbi kan. Ó dẹ́ẹ̀ tún ṣe pàtàkì kí a tètè bèrè lọ́wọ́ wọn náà kí ó tó di wípé a tó ṣe àṣìṣe. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ǹkan tí ó máa ń fa eléyìí ni wípé a ti ṣọ́, a ti ṣọ́ àṣà ìkíni, a ti ṣọ́nu nínú èdè Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò kí ń lè kí àwọn tí ó bá bá pàdé ní ibi tí ó bá lọ. Eléyìí de jẹ́ ǹkan tí ó burú jáì, torí wípé Yorùbá náà ló máa ń sọ wípé “ẹni á bá lábà ni baba”. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó lè pàdánù tí o ba ní ìbọ̀wọ̀ fún àgbà. Ó ṣe pàtàkì kí o bọ̀wọ̀ fún àgbà, torí ẹni tí o bá bọ̀wọ̀ fún, tí ó bá ní lo ìrànlọ́wọ́ rẹ̀, ara tọ̀ún náà máa yá láti tètè ràn án lọ́wọ́. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí yóò rò wípé òun kò nílò láti bọ ẹni, bọ̀wọ̀ fún ẹni kankan, torí pé ó rò pé òun ò ní ní-- òun kò ní nílò ìrànlọ́wọ́ wọn rara, eléyìí jẹ́ ìwà tí kò dára tó. Tió de yẹ kí gbogbo wa ní ìgbàgbọ́ wípé bí bọ̀wọ̀ fún àgbà ṣe kókó ó dẹ́ẹ̀ tún ṣe pàtàkì gidi gan ni.

Lára ǹkan tí ó ṣe pàtàkì tí ọ́ bá fẹ́ bu ènìyàn ní ẹ̀bùn ni pé kí ó mọ irúfẹ́ ẹ̀bùn tí ẹni náà fẹ́ràn. Kí kò dẹ̀ mọ bí irú ẹni tí wọ́n fẹ́ bu ní ẹ̀bùn náà, kò dẹ̀ mọ bí ó ṣe jẹ́. Lára ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níṣòrò ni pé tí wọ́n bá fẹ́ bu ẹni tí ó bá jẹ́ olówó ní ẹ̀bùn, tórì igbàgbọ́ wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí a fẹ́ fún ẹni bẹ́ẹ̀ ni ó ní. Ó tilè jẹ́ wípé eléyìí jẹ́ òtítọ́ ṣùgbọ́n ǹkan tí ó ṣe pàtàkì ni kí a mọ wípé, wípé o kan tí ẹ rò láti fún ẹni tí ó ní ní ẹ̀bùn o jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì. Ó ní ìtàn kan tí yóò ṣẹlẹ̀ ní ìgbà kan tó ti pẹ́ sẹ́yìn. Ó ní olówó kan tí ó ń ṣe ọjọ́ ìbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó wà níbẹ̀ tí wọ́n kò dẹ̀ mú ẹ̀bùn kankan wá fún un. Torí igbàgbọ́ wọn ni wípé olówó ni, kò sí ǹkan tí ó fẹ́ fi ẹ̀bùn ṣe. Ìkán lára àwọn tí ó ń bá olówó náà ṣiṣẹ́ tí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ó jẹ́ gétìmán rẹ̀ òun ni ó wá ṣe àwòrán fúrẹ́ẹ̀mù kan fún bàbá olówó náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ya àbá náà lẹ́nu tí ó dẹ̀ yà á lẹ́nu wípé ẹni kan náà lè fún òun ní ẹ̀bùn. Ó fún bàbá gétìmán rẹ̀ yìí, ó fún un ní ẹ̀bùn owó o dẹ da lọ́lá torí ǹkan kékeré tí ó ṣe yìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó yà wọ́n lẹ́nu láti rí wípé bàbá náà rí rò láti fún bàbá yìí ní ẹ̀bùn níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Ó ṣe pàtàkì kí a mọ bí ènìyàn tí a bá ẹ̀bùn ní ẹ̀bùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ènìyàn máa rò pé ẹni tí a fe bùn ní ẹ̀bùn kò ní lo ẹ̀bùn, tí ó de jẹ́ wípé ẹni náà tí a bá fún inu rẹ̀ yóò dùn láti gba ẹ̀bùn náà lọ́wọ́ wa.

Gbogbo s'owo ṣòwò ni ó máa ń fẹ́ jèrè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà nídi kí ẹ̀yàn ṣòwò kí ó de jèrè. Ni àkọ́kọ́, ọ̀nà tí a máa ń gba ta ọjà wa jẹ́ ọ̀nà tí ó yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò ni gbogbo wipe ní gbàgbọ́ nínú àfojúsùn láti ta ọjà, ṣùgbọ́n nǹkan tí ó ṣe pàtàkì ni pé kò sí ẹni tí ó fẹ́ ta ọjà tí kò fẹ́ jẹ èrè. Ní pàtàkì, ẹ kí á mọ̀ pé àfojúsùn nínú ọjà títa jẹ́ nǹkan tí ó yẹ kí ó ṣe kókó. Torí èleyí ló máa ń jẹ́ kí a mọ̀ bí ọjà náà bá ń tẹ̀síwájú àbí ó nílò kí a jáwé so obí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí ẹ̀yàn bá ti ń jẹ èrè nínu ọjà rẹ̀, kò kí ń fẹ́e kọ kin fe ko bi ara sí àwọn nnkan bi àwọn ǹkan mìíràn tí ó lè mú kí ètò ọrọ̀ ajé rẹ̀ kó túnbọ̀ lọ síwájú. Láàárín ni kí a ní àfojúsùn nídi ọrọ̀ ajé wa. Tí ó bá ní àfojúsùn níbi ọrọ̀ ajé rẹ̀, òun ni a lè sọ pé mo ní láti ta rú nǹkan báyìí ní ojoojúmọ́. Èyí lè máa jẹ́ kí ó lè túnbọ̀ ní ìgbàgbọ́ nínú nǹkan tí ó ń ta kí ó lè tẹ́ra mọ́ títa ọjà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń jẹ́ kí àfojúsùn yìí ni ó máa ń jẹ́ kí o lè tẹ̀síwájú nínú ètò ọrọ̀ ajé rẹ. Tí ó bá jẹ́ ẹnìkan tí ó ń ta ọjà tí kò ní àfojúsùn, ó rọrùn fún ẹni bẹ́ẹ̀ láti má lè ta ọjà náà fún ìgbà pípẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá ni ẹran jíjẹ wà nínú wọn. Tí a bá dẹ́ ń sọ̀rọ̀ nípa ẹran jíjẹ, oríṣiríṣi ọ̀nà ni a lè bá jẹ ẹran àti wípé ó yẹ kí á mọ̀ wípé oríṣiríṣi ẹran ni a tún lè jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń fẹ́ràn láti jẹ ẹran màálù, ṣùgbọ́n ǹkan tí à ń pè ní ẹran, ó jẹ́ ǹkan tí ó pò, tí ó dẹ́ ní oríṣiríṣi ọ̀nà tí a lè bá jẹ ẹ́. Ẹran jíjẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ṣùgbọ́n ó ní àwọn ọ̀nà, ó ní àwọn ọ̀nà bákan tí a kì wò kí n fi bẹ́ẹ̀ jẹ ẹran. Ṣùgbọ́n ǹkan tí ó ṣe kókó ni wípé ẹran jíjẹ jẹ́ ǹkan tí ó yẹ kí agúnlárùgẹ àti kí a kì a máa jẹ. Ní ìgbà mìíràn, àsìkò ọdún àbí àsìkò ayẹyẹ ni àwọn ilé míì máa ń jẹ ẹran. Ó dẹ́ ní àwọn ilé mìíràn tó jẹ́ wípé ẹran jíjẹ ó dàbí omi mímu ni fún wọn ni Ṣùgbọ́n ǹkan tí ó ṣe pàtàkì ni kí á mọ̀ wípé ẹran jíjẹ ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì. Láwà lára àwọn ǹkan oúnjẹ tí ó yẹ kí ọmọnìyàn máa jẹ ní ojoojúmọ́. Kò yẹ kí ọmọ enìyàn rí ẹran jíjẹ gẹ́gẹ́ bí ǹkan tí a máa jẹ ní ẹ́ẹ̀kọ̀kan. Ó yẹ kó wà lára àwọn oúnjẹ tí a máa jẹ ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ láti jẹ ẹran ṣùgbọ́n tí kò ní owó tí ó lè fi ra. Ní ìgbà mìíràn ẹran máa wọ́n nígbà náà tí kò sí-- tí àwọn èèyàn tí ó fẹ́ jẹ ẹ́, tí wọ́n kò kín ní owó tó tó láti rà á. Ẹ̀ẹ̀lọ́ mìíràn ni tó bá tẹ̀ lọ sí ilé oúnjẹ tí ó fẹ́ ra oúnjẹ, a ó sọ pé kí wọ́n fún òun ní ọ̀bẹ́ lásán lálàyi fi ẹran jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ jẹ ẹran ṣùgbọ́n tí kò ní agbára àti owó tí ó lè fi ra.

Ẹni tí ó bá jẹ́ ẹni tí ó máa n lọ sí oko ní òrékòré òhun ni ó rọ̀rọ̀ bá ilé ye. Dídi ọjà nígbà tí o bá lọ sí oko àbí tí o bá lọ ra nǹkan ní ọjà jẹ́ nǹkan tí yóò ṣe kókó tó rẹ̀ ṣe pàtàkì. Tí o bá lọ sóko o ní láti mọ nǹkan tí o fẹ́ lọ rà kí o dẹè ríi wípé o ra dáadáa. Tí o bá ra àwọn nǹkan yì tàn o ní láti mọ bí o ṣe máa palẹ̀ mọ́ àwọn ọjà rẹ tí o dẹè máa dì í. Dídi ọjà nígbà tí o bá raa tan jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì torí pé bí o bá ṣe di ẹrù rẹ̀, béẹ̀ náà ni wà a ṣe bá a tí o bá délé. Tí o bá jẹ́ ẹnìkan tí kò bìkítà bí o ṣe fẹ́ di ẹrù nígbà tí o bá délé ni wà a tó máa kábamọ̀ wípé kí o bá mọ̀ kí o ti di ẹrù náà dáradára. Ẹlòmíràn máa n fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà sílẹ̀ fún ẹrù dìde torí pé àwọn nǹkan míràn wà nínú ẹrù náà tí yóò lè bàjẹ́. Tí o bá dẹ lọ sí oko, orísirísi ňkan ni o mán bá pàdé lóhűn tí o ní láti di erù rẹ ní gírímónkái, kí o lè gbe nígbàkígbà tí o bá ń lo sí ilé tí o bá kúrò ní oko.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ní ìgbàgbọ́ wípé olójú aṣọ ti olè wọ ago ọwọ́ sí. Ṣùgbọ́n ǹkan tí ò ṣe pàtàkì ni pé kí o mọ̀ wípé aṣọ kọ̀ọ̀kan ni ó ní oríṣiríṣi ago ọwọ́ tí ó bá mu. Tí o bá fẹ́ wọ aṣọ àbáláyé, o ní láti wọ ago tí ó bá mu. Tí o bá dẹ̀ fẹ́ wọ aṣọ oyinbo náa tí ò ń lọ síbi iṣẹ́, o ní irufẹ́ àgo tí o bá mu. Ó dẹ́ tí ẹ ní àwọn ago miran, tòje wípé kò sí aṣọ tí o kò lè wọ̀ wọ́n fún. Ẹni tí ó bá fẹ́ mú nínú àwọn oríṣiríṣi ago tí ó bá wà, ó dára kí a ní ago tí, ago oríṣiríṣi fún aṣọ kọ̀ọ̀kan. Bo tìlẹ̀ jẹ́ wípé àwọn ago yìí náà máa ń wá ní oríṣiríṣi àwọ̀ àti oríṣiríṣi àrà tí àwọn tí o ṣe wọ́n ti fi wọ́n dá. Ó ṣe pàtàkì ó dẹ́tùndún tí o bá ní àwọn ago yìí ní oríṣiríṣi tí ó ń wọ̀ wọ́n síra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń fẹ́ wọ aṣọ tí ó dára ṣùgbọ́n tí wọ́n kò ní ago tí ó lè, tí ó lè gbé aṣọ náà jáde rẹ́gí ní ara wọn. Lára àwọn ǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò fi bẹ́ẹ̀ kọbi ara sí nílẹ̀ Yorùbá ni ago wíwọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé eléyìí tí ó fẹ́ dára jù ni kí ó múra dáradára. Ago dẹ́ jẹ́, ago kan jẹ́ ǹkan tí ó máa ń bu, o máa ń bùkún bí aṣọ rẹ, bí ìmúra rẹ bá ṣe rí ni. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá wọ ago sí aṣọ rẹ tí ó ṣe dáradára, ó tún máa jẹ́ kí ìmúra rẹ kí ó tún lè kan si. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ni ẹlòmíràn fẹ́, ẹlòmíràn kò ní wọ ago ọwọ́, ṣùgbọ́n tí ìmúra rẹ dẹ̀ sì máa gúnrégé. Ó wa lọ́wọ́ bí irú aṣọ tí o bá wọ bá ṣe dára. Tí o bá wọ aṣọ tí kò dára tó, tí o bá wọ ago sí, kò ní fi bẹ́ẹ̀ dáa, kò ní, kò fẹ́e ni itúmọ̀ tó ṣe kókó tó. Ṣùgbọ́n tí o bá wọ aṣọ tó dára tí o gbé ago gidi sí, olè máa jẹ́ kí aṣọ rẹ àti ìmúra rẹ kí ó ṣe dáradára.

Lára àwọn àmì ìdánimọ̀ ní ẹnu iṣẹ́ ni káàdì iṣẹ́ wà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò tilẹ̀ mọ ìwúlò tó wà nínú kí a ní káàdì iṣẹ́. Lé máa jẹ́ kí àwọn ènìyàn tí ó gbà wá ṣiṣẹ́ kí wọ́n mọ àsìkò tí à ń wọlé sí ẹnu iṣẹ́, kí wọ́n dẹ̀ tún mọ àsìkò tí à ń lọ sílé ní ẹnu iṣẹ́. Lé máa jẹ́ kí wọ́n mọ bí ó fẹ́ ìwà àti bí ẹnìkọ̀ọ̀kan ṣe pé, ṣe kọbi ara sí iṣẹ́ rẹ̀ sí. Ó dára kí a mọ̀ wípé àwọn káàdì wọ́n wà fún wa láti kojúmọ́ iṣẹ́ tí a bá ṣe ní ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò tilẹ̀ mọ ìwúlò tó wà nínú àwọn káàdì yìí. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kí a mọ̀ wípé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ nígbàkígbà tí o bá ní káàdì lọ ní àwọn tí ó gbà ọ́ ṣiṣẹ́ ni wọ́n mọ̀. Nítorí tí ó ṣe pàtàkì kí a mójú tó àwọn káàdì yìí. Nítorí pé tí ó bá jẹ́ kí káàdì rẹ lọ bọ́ sí ọwọ́ ẹni tí kò yẹ kí ó bọ́ sí, tí o lọ lo káàdì rẹ ní ìlòkulò, ìwọ ni wà á dáhùn fún nǹkan tí ó bá ṣẹlẹ̀ pẹ̀lú káàdì rẹ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí i ṣe ẹni tí ó máa ń fẹ́ mú káàdì ẹlòmíràn láti lò fún iṣẹ́ burúkú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wípé "ọwọ́ tó bá dílẹ̀ ni èṣù ń bẹ nìṣẹ́." Léyìí máa ń ṣẹlẹ̀ tí ènìyàn bá fi káàdì rẹ̀ sílẹ̀ fún ìgbà tó pẹ́ tí kò dẹ̀ kọbi ara sí, tí ẹni kan dẹ̀ mú káàdì náà láti lọ fi ṣe iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ibi iṣẹ́ tí wọ́n ti ní ẹ̀rọ tí ó ń mójú tó àwọn tí ó wà ní ẹnu iṣẹ́ ènìyàn tí ó ń ya àwòrán wọn, wọ́n lè padà mọ̀ wípé ìwọ kọ́ ni ó lo káàdì náà tí iru éẹni bí a dẹ̀ lọ dáhùn ìdí tí ó fi mú káàdì oníkáàdì láti fi lọ dáran. Ǹkan tí ó ṣe pàtàkì ni pé káàdì iṣẹ́ yìí jẹ́, ó jẹ́ èrò, ó ní ìwúlò tí ó pò fún àwọn tí ó ń lò. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ibi iṣẹ́ mìíràn wà tí yẹ bí wọ́n kò ní káàdì iṣẹ́, léyìí dẹ̀ máa ń jẹ́ wọn dẹ̀ ní ọ̀nà mìíràn tí wọ́n á fi ń lò, ọ̀nà mìíràn tí wọ́n ń gbà fi mójú tó àwọn tí ó ń ṣe bá wọn ṣiṣẹ́ bíi kí wọ́n máa lọ kọ, fi ọwọ́ wọn kọ àsìkò tí wọ́n bá dé sí ẹnu iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ mìíràn dẹ̀ tún máa yẹ àsìkò náà wò kí wọ́n máa lọ kọ àsìkò mìíràn sí ó yẹ kí wọ́n kọ.